Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀ mi, mo mọ àmì ìràwọ̀ mi. Bó tilẹ̀ jẹ́ wípé mi ò tilẹ̀ rántí rẹ̀ mọ́ ṣùgbọ́n mo ti wò ó rí tí mo dẹ̀ mọ nǹkan tó jẹ́ nítorí pé ọmọ January ni mí. Mo mọ àmì ìràwọ̀ mi.

Ìwà ìṣòwò mi, bó tì le jẹ́ wípé mò ń ṣi n ìtiraka lórí òwò ṣíṣe, ṣùgbọ́n ìwà ìṣòwò mi ó, ó ṣe ó mọ́ dandan, ó dẹ, ó dẹ dàra gidi. Ṣùgbọ́n bó ti lẹ jẹ́ pé mò ń gbìyànjú láti múra lórí rẹ̀ pé kí, kí emi náà gbòòrò sí nínú òwò ṣíṣe.

Kò síikókó ìgbà kan tí mo máa ń wo ju àwòrán lójúmọ́. Ṣùgbọ́n ní ìgbà tí mo bá, tí mo bá ti múra tán ní òwúrọ̀ àbí wé tí ó bá tẹ̀jẹ́ pé ọ̀sán nàa ní ìgbà ku gba tí n bá ti múra tán, mo máa ń wo àwòrán. Ṣùgbọ́n tó bá dẹ̀jẹ́ wípé ìgbà mìíràn kẹ́, ó kàn máa dédé ṣe mí bíi pé kí n wo àwòrán. Màá dẹ̀ mú, màá dẹ̀ yẹ̀ ẹ́ wò. Mo máa ń wò ó ní ọ̀pọ̀ ìgbà láìnídi kankan.

Bẹ́ẹ̀ni mo fẹ́ lọ rin Yínkè, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀, ṣé jẹ́ bí mi ò tí ì ní àǹfààní láti máa rìn ní Yínkè, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Ǹ dẹ́ ń gbìyànjú láti máa mú eleyi wa sí ìṣe ní ọ̀pọ̀ ìgbà, bó tí lè jẹ́ wípé kò pọ̀ ṣùgbọ́n kí ǹkan gbìyànjú ẹ̀ láti máa ṣe.

Rárá o, mi ò fẹ́ràn láti ra oúnjẹ ní ọ̀pọ̀ náà. Ìdí tí mi ò ṣe fẹ́ràn eléyìí ni wípé ní ọ̀pọ̀ ìgbà tí ń bá ra oúnjẹ bẹ́yẹn ní ìta, ó máa ń jẹ́ kí ń máa bì, bíi pé àyà ń rìn mi. Ìdí tí ó ń fa eléyìí kò yé emi ná bóyá ìmọ́tótó wọn ni kò péye tó níbi oúnjẹ rírà ní ìta ṣùgbọ́n oúnjẹ rírà jẹ lópopona náà kò bá mi lára mu. Ìdí nì tó jẹ́ wípé mo fẹ́ràn kí ń máa se oúnjẹ mi láti máa jẹ fúnra ra mi, àbí tó bá dẹ̀ jẹ́ èyí tí a sè nínú ilé mi, bóyá bí ìyá mi ló sè, àbí bí ẹ̀gbọ́n, àbí ti àbúrò. Ṣùgbọ́n mo fẹ́ràn kí ń máa jẹ oúnjẹ tí a sè nínú ilé ara wa ju pé kí ń máa jẹun ní òpópónà, eléyìí ò fi bẹ́ẹ̀ bà mí lára mu tó. Idí nìyí tí mi o ṣe máa ń sá fún láti jẹ, tí mi ò dẹ̀ kí ń rà jẹ ní ọ̀pọ̀ ìgbà.

Mo fẹ́ràn eni Atẹ́gùn, mo fẹ́ràn rẹ̀. Bó ti lẹ̀ jẹ́ wipé irun Atẹ́gùn yi ò fi bẹ́ẹ̀ yé mi lọ́pọ̀. Ṣùgbọ́n mo mọ̀ wípé Atẹ́gùn jẹ́ oun tíó máa ń mú àlàáfíà àti ìrọ̀rùn bá wa. Tó tie jẹ́, to tun je wípé nǹkan tí, tí kì n ṣe tie àgbélẹ̀ro ni, mo fẹ́ràn rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ nítorí ago ọwọ́ jẹ́ àwọn ohun ẹ̀ṣọ́ tó ṣe pàtàkì fún ọmọ ènìyàn láti máa wọ, mo ti ẹ̀ fẹ́ràn rẹ̀. Bó ti e jẹ́ pé ọ̀pọ̀ ìgbà mo máa ti jáde tán nílé kí n tó rántí wípé mi ò wọ ago ọwọ́ ṣùgbọ́n mo máa ń wọ̀ lẹ́ẹ̀kọ̀kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun, n màá n pe oníbàárà tuntun. Ibi iṣẹ́ tí mo ti ètí ń ṣiṣẹ́, pàápàá ó fún wa ní àǹfààní láti pe oníbàárà tuntun. Ọ̀pọ̀ ìgbà àwọn oníbàárà tuntun mìíràn wọn máa ń ṣe dáradára ju àwọn oníbàárà tí èèyàn ti bá dówò pọ̀ tipẹ́tipẹ́ lọ.

Ọ, mi ò tí ì ní àǹfààní láti darí òṣìṣẹ́. Ṣùgbọ́n tí n bá ní àǹfààní láti darí òṣìṣẹ́, mo gbìyànjú ó dè. Mo mọ̀ wípé ó lè dá mi lójú gbangba wípé mo máa darí wọn dáadáa. Ṣùgbọ́n báyìí, èmi náà ò mo sì wà lábẹ́ àwọn tí wọ́n ń darí. Mi ò tí ì ní àǹfààní láti darí òṣìṣẹ́

Ibi tí ó máa ń wù mí lọ sí ìsinmi ó pọ̀, ṣùgbọ́n eleyii tí ó wùnmí jù ni pé kí n lọ sí òkè òkun. Kí emi ná lọ sí òkè òkun, kí n lọ mọ bí ibẹ̀ ṣe rí torí mi ò tí ì ní àǹfààní láti dé be ri láyé mi. Inú mi de máa dùn tí emi naa bá lè dé ibẹ̀. Kí n lọ sí òkè òkun fún ìsinmi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lò ó ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n tí kò bá sí, mo máa ń lo ifee. Tí kò bá ti sí ọ̀pá ìfámọ́ra nígbà tí mo bá fẹ́ mu ohun mímu, mo máa ń lo ife ní ọ̀pọ̀ ìgbà láti fi mu ohun kóhun tí mo bá fẹ́ mu tí mo bá ti ri opa.

Èdè tí ó wù mí láti kọ́ òun ni French. Wọ́n ti ń sọ èdè French. Ó wù mí lọ́pọ̀lọpọ̀ láti kọ́ èdè yìí. Inú mi dẹ máa dùn tí mo bá ní àǹfààní láti kọ́ ò wun mi kí n ní òye ẹ kí emi náà mọ̀ nípa rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Iṣẹ́ mi tí mo ti ń ṣe lọ́wọ́ báyìí, ọ̀pọ̀ ìgbà ilé ni mo ti máa ń ṣe nítorí ibùgbé mi ó jìn sí ibi iṣẹ́ mi. Ọ̀pọ̀ ìgbà ilé ni mo ti máa ń ṣe iṣẹ́ mi. Ní ìgbà mí ke re won máa ní kí a wá sí ọ́fíìsì wa, ṣùgbọ́n ibi ilé ni iṣẹ́ mi ni mo ti máa ń ṣe jù.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni ayẹyẹ ọdún Kérésìmesì. Nítorí ní ọ̀dọ̀ ti tèmi, àjọ̀dún náà ni torí gbogbo wa ni a jọ ń ṣe àjọyọ̀ rẹ̀. Eleyí dẹ̀ máa ń jẹ́ àkókò tí inú gbogbo èèyàn máa ń dùn. Ayẹyẹ yìí máa ń mú gbogbo èèyàn lára yá àti lára dá. Inú gbogbo èèyàn máa ń dùn síi. Mo fẹ́ràn ayẹyẹ Kérésì lọ́pọ̀lọpọ̀.

Batiri fóònù mi ó máa ń dúró dára dára. Ó lè gbé mi fún ọjọ́ méjì tí mi ò bá tèníìtèkutè. Ó strong dáadáa, ó dúró dáradára, ó dè máa ń gbìyànjú. Tí n bá ti charge rẹ̀ tó bá ti kún dáadáa, ó máa ń gbé mi fún bíi ọjọ́ méjì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Nígbà tí mo bá ti rí pé àwọn ohun tí mò ń ṣe yóò dára tó, tí mo dẹ̀ ti pinnu pé mo fẹ́ yí wá padà, mo máa wá ṣe eleyii nínú ọkàn mi, màá pinnu rẹ̀ lọ́kàn mi, maa sì ṣe ìsọdọ̀tun.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí wẹ́dà tó bá tutù, ṣùgbọ́n eléyìí kì í ṣe pé tó bá tutù jù bí ìgbà tí ọyẹ́ bá n mu, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ọyẹ́. Ṣùgbọ́n tí ojú ọjọ́ bá tutù, tí kì í ṣe òróró, àsìkò òróró ni mo kórìíra jù. Ṣùgbọ́n mo fẹ́ràn tí ojú ọjọ́ tó bá yá dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi, ṣùgbọ́n èdè yìí kì í ṣe ọ̀pọ̀ ìgbà, kì í ṣe gbogbo ìgbà. Ọ̀pọ̀ ìgbà àlá tí mo bá fẹ́ rántí ó máa ti pé. Ó lè jẹ́ bíi ru ọjọ́ kejì àbí bíi iru ìrọ̀lẹ́ ọjọ́ yẹn tí mo sun tí mo jí yẹn, àkókò máa tí ì lọ kí n tó máa ma rántí. Tí n bá kọ́kọ́ jí mo máa rántí díẹ̀, ṣùgbọ́n tí n bá ṣe ń ṣe lọ lóju ọjọ́, ni máa ma rántí rẹ̀ si.

Mo ní káàdì ìṣe. Bẹ́ẹ̀ ni, níbi tí mo ti ń ṣiṣẹ́, mo ní káàdì ìṣe. Ṣùgbọ́n eleyii je pé ìbí tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, ìbí tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò tíì gba káàdì ìṣe wọn torí wọ́n ń ṣètò ẹ̀ lọ́wọ́lọ́wọ́, mi ò tíì nílọ́wọ́ báyìí.

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn iṣẹ́ ìtagbangba, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀. Mo láìkì iṣẹ́ inú ọ́fíìsì, kí èèyàn wà nínú ọ́fíìsì kó máa ṣiṣẹ́ àbí kí ó máa ṣiṣẹ́ láti ilé rẹ̀. Eleyii tún fún yàn ní irọrùn àti ìfọ̀kànbalẹ̀ jù. Mi ò fẹ́ràn iṣẹ́ ìtagbangba rárá.

Bẹ́ẹ̀ni, mò máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa, ọ̀pọ̀ ìgbà àwọn ohun mìíràn ibẹ̀ ni mo ti kọ́ tí mo ti mọ̀. Bírú bí a ti ń ṣètò fún ìlera wa, eleyii tó jẹ́ ti "infection" àti tí bí a ṣe ń ṣe ọṣẹ ta fi ń wẹ àti ọṣẹ ta fi ń fọ'bo. Mo ti kọ́ àwọn irúfẹ́ ǹkan báyìí ni ori Íńtánẹ́ẹ̀tì.

Ní ìgbà tí mo wà ní èwe, koko ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni, kí n sọ pé ní ti èdè bí wọ́n ṣe ń kọ French. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀ nígbà tí mo wà ní èwe bí wọ́n ṣe ń kọ èdè ti Faransé, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀

Bó tilẹ̀ jẹ́ wípé mo sì máa ń lá àwọn aláburúkú tí ó dára tó ní ìgbà mìíràn, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ohun tó máa ń jẹ́ kí ń kẹ́yin aláburúkú ni àdúrà. Tí mo bá ṣe ń gba àdúrà síi, tí mo bá fẹ́ sùn àbí tí mo bá jí, àwọn ohun tó máa ń jẹ́ kí ń kẹ́yin wọ́n nìyí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Bó ti lẹ̀ jẹ́ wípé mi ò mọ̀ wẹ̀ tó dára tó nínú púùlù. Ṣùgbọ́n mo mọ bí a ti ń wẹ̀, mo mọ̀ díẹ̀. Mo de le gbìyànjú lórí ẹ̀. Mo mọ̀, mo mọ̀ nípa ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú ọjà. Gbogbo àwọn ọjà tí mo mọ̀ nípa rẹ̀ tí mo dẹ̀ yín tó dẹ̀ wá ní àràwọ́to mi, mo máa ń ṣe ìtọ́jú wọn. Mo fẹ́ràn, torí èmi náà mo fẹ́ràn kí gbogbo nǹkan kó wà letòletò, kí kó dẹ̀ wà ní ìtọ́jú tó péye. Fún ìdí èyí, èmi náà mo máa ń ṣe ìtọ́jú wọn.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ, òun náà ni búrẹ́dì. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn búrẹ́dì ni ọ̀pọ̀lọpọ̀, mo fẹ́ràn ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Fún idi eyi, mo fẹ́ràn búrẹ́dì ni oúnjẹ àkàrà. Mo fẹ́ le sọ wípé òun ni mo fẹ́ràn jù lọ pàápàá.

Bẹ́ẹ̀ni mo ti lu etí mi. Ni ìgbà tí a bí mi ní ìkókó, wọn ti lu etí fún mi. Wọ́n lu ẹyọkan fún mi. Nítorí ìgbà tí mo gbọ́njú mo bá etí mi ní lílù. Ṣùgbọ́n ní ìgbà tí mo dàgbà síi, tí èmi náà fẹ́ máa ṣe òge bí mo ṣe máa ń rí ní etí àwọn ọ̀rẹ́ mi pé wọ́n lu ọ̀nà méjì, èmi náà mo ti lu etí kejì.

Ìgbà méjì ni mo máa ń fọ eyín ní ojúmọ́. Gẹ́gẹ́ bí wón ti ṣe sọ fún wa wípé eleyìí dára, ó máa tún mú kí èémí wa kí ó dára tó, torí tí a bá fọnu ní àárọ̀ tí a ti jẹ gbogbo oríṣiríṣi ní ojú ọjọ́, tó bá di ní alẹ́ tí a bá fẹ́ sùn, wọ́n ni ó dára kí eeyan tún máa fọ eyín. Ìdí nìyí tí mo fi máa ń ṣe bẹ́ẹ̀. Sùgbón eleii kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀kọ̀okan náà ni mo máa ń ṣe tí n bá ṣe rántí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí alábàáṣiṣẹ́ pọ̀, ṣùgbọ́n eléyìí kì í ṣe ọ̀pọ̀ ìgbà. Èròdì tí mo dẹ̀ fi máa ń ṣe ìwádìí ni láti mọ irúfẹ́ àwọn tí èèyàn fẹ́ máa bá ṣiṣẹ́ pọ̀ fún àlàáfíà ara wa.

Rárá o, mi ò ní àwòrán kankan ní ara mi. Bí Ọlọ́run ṣe dá mi náà, bẹ́ẹ̀ ni mo ń ṣe wà. Mi ò ya àwòrán kankan sí ara. Mi ò ní báyìí, mi ò dẹ̀ lérò pé mo máa ṣe irúfẹ́ òge báyìí, bó tilẹ̀ jẹ́ pé ní ọjọ́ iwájú mi ò lè rò pé mo le ṣe.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ íméèlì ló máa ń wọ orí fóònù mi, àti eléyìí tí ó wúlò àti èyí tí kò wúlò. Ó wá kù sí mi lọ́wọ́, bo yá mo máa fi sílẹ̀ ni, àbí mo máa dìliítì èyí tí kò wúlò kúrò. Ṣùgbọ́n, àti èyí tó wúlò àti èyí tí ò wúlò, gbogbo ẹ̀ náà ló máa wọ orí íméèlì mi.

Ah bẹ́ẹ̀ni, dáadáa. Ọ̀pọ̀ ìgbà mo ti ṣìná rí, mo ti ṣìná rí dáadáa, dáadáa ìgbà. Tó bá jẹ́ wípé ibi tí mò ń lọ, ibi tí mi ò mọ̀ rí, tí mi ò dé ìbẹ̀rẹ̀, ọ̀pọ̀ ìgbà mo máa ń ṣìná, mo ti ṣìná rí dáradára.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé, bó tilẹ̀ jẹ́ wípé láti ìgbà tí mo ti ṣetán ní ilé ẹ̀kọ́ mi, mi ò fi bẹ́ẹ̀ máa ka ìwé mọ́ bí i ti tẹ́lẹ̀, ṣùgbọ́n mo ṣì máa ń ka ní ẹ̀kọ̀kan báyìí. Nítorí mi ò ní ààyè púpọ̀ fún irúfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn mọ́, ṣùgbọ́n mo ṣì máa ń gbìyànjú kíkà rẹ̀.

Tí n bá fẹ́ lọ sùn, kò sí ohun rẹpẹtẹ kan tí mo máa ń wọ̀ ju wípé mo kàn lè wọ aṣọ ìmúṣùn mi. Aṣọ ìmúṣùn mi, eleyii o si kìn ṣe aṣọ tó jẹ́ aṣọ tó máa bo gbogbo ara, nítorí tí bá bo gbogbo ara mi tán, mi ò ní ní àǹfààní láti sùn dáradára. Mo kàn máa ń wọ bí i aṣọ kékeré kan sí ọrùn, òun ni nítorí kí òtútù má bá kó sí mi ní àyà.

Mi ò tí ì ṣètò iṣẹ́ àkànṣe kankan rí, mi ò tí ní àǹfààní láti ṣètò, ṣùgbọ́n tí n bá ní àǹfààní láti ṣe èyí, o dá mi lójú wípé mo máa ṣe dáradára, mo máa ṣe dáradára tọkàntọkàn. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí mi ò tí ì ṣe iṣẹ́ àkànṣe kankan rí báyìí.

Bẹ́ẹ̀ ni, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ, kò kí ṣe pé bí oúnjẹ yẹn ò dára tó. Oúnjẹ yìí bí i oúnjẹ àwọn Ìgbò ẹgbẹ́ wà ni, bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ Yorùbá mìíràn náà máa ń jẹ ẹ́. Ìgbà kúùgbà tí n bá jẹ irúfẹ́ oúnjẹ yìí, mo máa ń bì, àyà máa ń rìn mí, oúnjẹ yìí kò fi bẹ́ẹ̀ bà mí lára mu tó. Ìdí nìyí tí mo ṣe ní ìkórìíra fún, abaṣha ni wọ́n máa ń pe oúnjẹ náà.

Ti, ti n ba ti fẹ́ sin, mo ma n fi ọwọ bo ẹnu. Ba jẹ́ nílé, kó bá jẹ́ níta láwù láàrin àwọn ènìyàn, mo máa ń gbìyànjú kí í ṣerú, fẹ́ fi kọ́ bèyẹn kí n fi ọwọ bo ẹnu mi àbí tí n bá dẹ̀ mú bí handkerchief dáa ní kí n fi bo ẹnu.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sara. Botilẹjẹ́ pé àsìkò tí a wà báyìí, ojú ọjọ́ ò kí ń ṣe ojú ọjọ́ tí èèyàn lè máa fi ìpara sí ara nítorí ọ̀pọ̀ oru ló wà báyìí. Látì bí ru ọjọ́ mélòó kan sẹ́yìn, mi ò kí ń fi ìpara sí ara mi rárá. Ṣùgbọ́n mo máa ń lò ó, tí ojú ọjọ́ bá yá dáadáa.

Bí ó tilẹ̀ jẹ́ wípé kọ̀ǹpútà eleyìí tí mo ní lọ́wọ́ kò kí ń ṣe èmi náà ni mo ra, ẹ̀gbọ́n mi ló ra á fún mi ní ìgbà tí mò ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ló fi ṣe ẹ̀bùn fún mi. Bí i lápútọ̀pù Lenovo irúe ni.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí, pàápàá dáradára gan-an, tí kìí ṣe ẹ̀ kan, tí kìí ṣe ẹ́ẹ̀ méjì dáradára ní ọ̀pọ̀ ìgbà. Nítorí ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga mi, ilé ẹ̀kọ́ mi sí ibi ilé àwọn òbí mi, tí máa gun ọkọ̀ ojú omi ló máa ń jẹ́ kí ìrìnàjò mi kí ó ya torí ọ̀nà jìn púpọ̀. Ṣùgbọ́n tí bá gun ọkọ̀ ojú omi, ó máa ń jẹ́ kí ìrìn yẹn kí ó tètè ya mi. Ọkọ̀ ojú omi jẹ́ irúfẹ́ ìrìnàjò tí mo fẹ́ràn sì, nítorí wípé ní orí rẹ̀ kò kí ń sí wípé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wà lórí ẹ̀. Eléyìí màmà lọ gere rerere ni, kò sí wípé ó fẹ́ ní ìdádúró kankan ní orí omi. Idì níyi tí mo ṣe fẹ́ràn ọkọ̀ ojú omi tí mo sì máa ń gun ní gbogbo ìgbà tí mo fi wà ní ilé ẹ̀kọ́ mi títí mo fi ṣetán. Fún bí ọdún márùn-ún, òun ni mo fi ń gun ọkọ̀ ojú omi. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Nítorí ọ̀rọ̀ Yorùbá kan tìẹ̀ tuń sọ wípé "Ẹmii tí ò jẹ ata, ẹmi yẹpẹrẹ ni." Bo tilẹ̀ jẹ́ wípé mo kò fi ẹlẹ́ yìí ṣe àwàdà lásán ni, ṣùgbọ́n mo fẹ́ràn ata. Mi ò láikì yí, mi ò fẹ́ràn kí ń jẹun tán kí oúnjẹ yẹn máa wá rí bákan lẹ́nu. Mo fẹ́ràn tí ó bá ní ata nínú dáadáa, ṣùgbọ́n kì í ṣe ata tó pọ̀ rẹpẹtẹ. Ṣùgbọ́n kí ó ní ata nínú tí èèyàn bá jẹ tán kó mọ̀ wípé ó ń jẹ ata lòun jẹ.

Lọ́wọ́lọ́wọ́ báyìí mí tí nì ìṣòro kan níbi iṣẹ́ mi. Bó ti lẹ̀ jẹ́ wípé eléyìí tí ó kọjú sí mi kọjá lọ. Mo gbìyànjú agbára mi. Tí n bá ti ní ìdojúkọ kankan bẹ́yẹn lórí iṣẹ́ mi ní ibi iṣẹ́ mi, mo máa ń gbìyànjú láti bá àwọn tó jẹ́ ọ̀gá wa ní ìpele tó ga. Mo máa bá wọn sọ̀rọ̀ ní ti ọmọlúàbí, ní tùbí ní nùbí. Mo se máa ń rìyànjú nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn nítorí iwájú Olúwa ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń sọ ọ́. And ilé ìjọsìn ó jẹ́ ibi tí ìdárayá púpọ̀ máa ń wà. Nítorí táa bá débẹ̀, aà tiẹ̀ ní rántí ìṣòro àbí wàhálà kankan. Gbogbo everybody máa, gbogbo èèyàn máa dárayá ní ilé ìjọsìn. Mo fẹ́ràn ilé ìjọsìn púpọ̀

Àsìkò ìparí iṣẹ́, mo máa ń gbìyànjú kárakára náà ni àti wípé eléyi máa ń jẹ́ àsìkò tó jẹ́ wipé inú mi máa ń dùn nítorí pé màá lọlé láti lọ sinmi àti wípé iṣẹ́ wa tún ti fẹ́ parí. So mo máa ń tẹpá mọ láti tètè parí ẹ ni kíákíá kí n lè sinmi.

Eré ìdárayá, ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ òun náà ni ti bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo laiki rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Laiki eré ìdárayá yẹn, ó máa ń mú kí inú mi dùn, mo dẹ̀ máa ń wo bí àwọn èèyàn ṣe ń ṣiṣẹ́ takuntakun ní orí pápá.

Ẹ̀mí máa ń jẹ ẹran, mo màá njẹ ẹran dáadáa. Ó ti lẹ̀ jẹ́ pé mo ní ẹ̀gbọ́n kan tí kò kìí jẹ ẹran, ṣùgbọ́n èmi, mi ò ní ìdojúkọ kankan nínú nípa ti ẹran jijẹ. Mo máa ń jẹ ẹran dáradára, mi ò ní ìdojúkọ kankan lórí rẹ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù, mo fẹ́ràn rẹ̀ dáadáa nítorí àwọn ó ti ẹ máa ń fúnni ní àǹfààní láti rí àwọn ẹni èèyàn tí èèyàn ò rí fún ọjọ́ pípẹ́, tí èèyàn dẹ́ ń ṣe àfẹ́ri wọ́n, tí èèyàn bá wá ṣe irú ìpàdé báyìí lórí fóònù, ó máa mú ìdùnnú wá lọ́pọ̀lọpọ̀

Kò sí ohun méjì tí mo máa ń gbọ́ ní ìgbà tí mo bá wà nínú ọkọ̀ ju pé kí n máa gbọ́ orin lọ. Màá fi ẹ̀rọ tó máa ń kì í sí etí, ilé yìí tí wọ́n ń pè ní earpiece sí etí, màá dẹ̀ máa gbọ́ orin mi lọ nítorí ele yìí máa le jẹ́ kí ọkàn mi papọ̀ sí ojú kan ju ìgbé ariwo títì lọ.

Ah! Bó ti dẹ̀ jẹ́ wípé mi ò tíì ní ọkọ̀, ṣùgbọ́n èmi ń gbàgbọ́ wípé ìgbà kio kìí n ṣe ìgbà tí epo bá fẹ́ tán nínú ọkọ̀ nìkan ni èèyàn máa ń ra epo sínú ọkọ̀. Ẹ̀yàn máa rà á sí naa kó tó di wípé ó máa tán ní òjijì. Nítorí ó lè tán nígbà tó jẹ́ wípé èèyàn ò ní sí ní ìtòsí ilé epo. Fún ìdí èyí, ìgbà tí èèyàn bá ti rí àǹfààní tó tí ni wípé ó ti ń lọlẹ̀ díẹ̀díẹ̀, mo o yẹ kí èèyàn máa repo sí i.

Ah! Ní ìgbà tí iṣẹ́ bá pọ̀ tó jẹ́ wipé iṣẹ́ pọ̀ ju fún mi, mo máa ń gbìyànjú láti tiraka láti ṣẹ́ náà ni. Ọ̀pọ̀ ìgbà tó bá jẹ́ pé iṣẹ́ ilé ni tó jẹ́ èyí tí mò ń ṣe ní ilé, mo máa máa fi orin ìdárayá si. Tí n bá fi orin ìdárayá sí, eléyi ma ma fún mi ní ìwúrí láti tẹpá mọ́ṣẹ́ si.

Ẹ̀ṣọ́ ápù ni mò ń fẹ́ràn jẹ ju. Mò ń fẹ́ràn ápù lọ́pọ̀lọpọ̀. Jẹ́ wípé ọ̀pọ̀ èso ni mò ń fẹ́ràn ṣùgbọ́n èyí ni mò ń fẹ́ràn jẹ ju. Mò ń fẹ́ràn áàpù ní ọ̀pọ̀ ìgbà. Mò fẹ́ràn rẹ̀ gidigan ni ní ọ̀pọ̀lọpọ̀.

Èmi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dáwọ́. Mo gbàgbọ́ nínú àṣẹ̀dá, mo dẹ̀ gbàgbọ́ nínú Ọlọ́run Ọba wa, ṣùgbọ́n ìgbàgbọ́ àtọwọ́dáwọ́ lè ti, ó lè ní àmúlùmálà nínú. Ìdí ni yí tí mi ò fi gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́

Ọjọ́ nínú ọdún fún ìsinmi, ọjọ́ ìsinmi tí mo ní nínú ọdún náà, eleyi ò kí ń ju ọjọ́ Sunday ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àti pàápàá ọludé ọdún tí wọ́n máa ń fún ìsinmi fún ọdún kò kín ju ọjọ́ méjì péré lọ. Ọjọ́ méjì péré ni wọ́n máa ń fún wa fún ìsinmi ọdún ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Yatọ̀síyì ta máa ní ní gbogbo òpin ọ̀sẹ̀.

Rárá, mi ò tí ì ní àǹfààní láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n mo ń pinnu, mo dẹ̀ yín gbèrò pé mo máa rìn pẹ̀lú ẹ ní àìpẹ́ láì jìnnà. Mo ní àfojúsùn fún pé mo máa rìn pẹ̀lú ẹ, ṣùgbọ́n lọ́wọ́ báyìí mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí.

Ní ìgbà kúgbà tí n bá ti ṣe nnkan tí ò da, bóyá sí èèyàn ni, èmi lọ́kan ara mi mo máa mọ̀ wípé nnkan tí mo ṣe ò da. Ni ẹsẹ kẹsẹ ni mo máa ń tọrọ àforíjì tí ó bá jẹ́ èèyàn ni mo ṣẹ̀ sí. Bobá dẹ̀ jẹ́ si Ọlọ́run ni, ní gbogbo igbàkúgbà tí ẹri ọkan bá ti ń jẹ mí pé àwọn ohun tí mo ṣe kò da, mo máa ń tọrọ ìdáríjì ẹsẹ̀ lọ́dọ̀ Ọlọ́run.

Rárá o, mi ò tíì ṣe ọdẹ rí. Àwọn ọdẹ kéékèèké tí mo lè sọ wípé mo ṣe ní ìgbà tí a ṣì kéré púpọ̀. Tí òjò bá ti rọ̀, tí a máa ń sọ wípé a fẹ́ wá ìgbín nínú oko etí ilé. Àwọn ọdẹ tí mo lèrò pé mo ti ṣe ni, ṣùgbọ́n mi ò tíì ṣe ọdẹ gidi rí.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn tó máa ń ṣètò nǹkan lọ́pọ̀lọpọ̀. Mo dẹ ní ìfẹ́ sí púpọ̀ torí mo gbàgbọ́ wípé gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe ló gbọdọ̀ léèto, ètò gbọdọ̀ wà fún gbogbo ǹkan tí èèyàn bá fẹ́ ṣe. Ídí ni tí mo ṣe máa ń ṣètò gbogbo àwọn ǹkan kíǹkan tí mo bá fẹ́ ṣe, màá ṣètò fún un.

Mi ò fẹ́ràn sí pé kí á máa jẹun nínú ọkọ̀. Bo tìle jẹ́ wípé mi ò tí ì ní ọkọ̀ titẹ̀ mi fún ara mi. Bóyá ìdí nìyí, mi ò wá lè sọ tí ń bá ní ọkọ̀ ara mi, mo lè jẹun nínú ọkọ̀. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí mi ò kí ń jẹun nínú ọkọ̀. Mi ò nífẹ́ ṣe nítorí ọkọ̀, gbogbo èrò ni mo máa ń wọ̀ nígbàkúùgbà tí mo bá nílò ọkọ̀.

Mi ò kí ń fi bẹ́ẹ̀ pé jẹ oúnjẹ alẹ́. Tí n bá fẹ jẹ oúnjẹ alẹ́ títí ọwọ́ ago bí méje sí méje àbọ̀ ni mo ti máa ń fẹ jẹ oúnjẹ alẹ́ mi. Nítorí mi ò fẹ́ràn kí a máa jẹ oúnjẹ òru tàbí tí ilẹ̀ bá ti ṣú pátápátá. Tí ilẹ̀ bá ti ṣú pátápátá kí n tó jẹun ilé yìí máa ń dà mú mi lọ́pọ̀lọpọ̀ ko kí ń jẹ́ kí n lè gbádùn oorun mi rárá.

Mo ní ìrònú ètò fún báyìí ṣùgbọ́n mo gbàdúrà mọ̀ pinu pé kí èmi nù kì í ní ìṣe ara mi nítorí iṣẹ́ èèyàn ni mo ṣì ń ṣe báyìí ṣùgbọ́n tí n bá ní àǹfààní iṣẹ́ ara mi, ó máa wù mí láti ṣé sí ìlú mìíràn káàkakiri.

Ètò ìdárayá ni mo gbàgbọ́ nínú ẹ̀ka máa dá èèyàn lára yá jù, nítorí ìdárayá ó máa ń jẹ́ kí èèyàn kí ó gbàgbé bóyá èèyàn ń ronú ìṣòro kan, ìdójúìkankan tàbí òmíràn. Èèyàn máa ń gbàgbé rẹ̀ ní wákàtí tí èèyàn bá wà ní ibi tí èèyàn ti ní ìdárayá. Ìdí nìyí tí mo ṣe máa ń dá èèyàn lára yá. Èdè ìdárayá tí mo tẹ̀lé máa fi dá èèyàn lára yá ni kí bí adẹ́ rí poṣónú kí má ṣe sọ ọ̀rọ̀ àwàdà kí má ṣe àwàdà. Mo fẹ́ràn eleyii lọ́pọ̀lọpọ̀.

Mi ò tíì ní àǹfààní láti wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́. Mi ò tíì ní àǹfààní ṣùgbọ́n mo ń gbìyànjú, mo dẹ̀ ń ṣiṣẹ́ tó pé láìpé láìjù náà, ìdí náà máa wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ mi kí Olúwa kírun mi lọ́wọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Botilẹjẹ́ pé mi ò faramọ́ tí èèyàn bá kan dédé pè mí lórí ẹ̀ láìṣe wípé ó ti sọ fún mi tẹ́lẹ̀ àbí tí mi ò gbáradì fún un, mi ò fẹ́ràn rẹ̀ ní ìbè yẹn. Ṣùgbọ́n mo máa ń ṣe ìpè fídíò dáadáa, mo máa ń ṣe.

Mi ò ní ohun kan pàtó tí mò ń gbìn ní ìgbádùn mí ṣùgbọ́n. Èmi ní ìgbàgbọ́ wípé tí èèyàn bá ti wà ní àlàáfíà, tó ti ń rí jẹ, tó dẹ̀ ti ń rí mu, tó dẹ̀ wà ní ilé ní àlàáfíà, tí kò sí lẹ́wọ̀n, tí kò sì ní idùbùlẹaìsàn, èmi ní ìgbàgbọ́ pé ìgbádùn náà ni. Ìgbádùn wá yẹ pé ó túmọ̀ sí bí àwọn èèyàn bá ṣe túmọ̀ rẹ̀ ní ọkàn ara rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀, nítorí mo gbàgbọ́ pé eléyìí ṣe pàtàkì. Ó dẹ̀ dára tó kí èèyàn ní nọ́mbà orílẹ̀. Fún ìdí èyí, mo ní nọ́mbà tí orílẹ̀ mi, mo ní, mo nílọ́wọ́. Inú mi dẹ̀ dùn sí i.

Rárá o, ibi iṣẹ́ mi kì í ṣe ìgbéjáde. Nítorí ibi tí mo ti ń ṣiṣẹ́ kì í ṣe ibi iṣẹ́ tí ó ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa, tó bẹ́ẹ̀ náà, wọ́n kì í ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n tí wọ́n bá ní àǹfààní láti ṣe, mo ní ìgbàgbọ́ wípé àwọn náà máa gbé wa jáde.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi bẹ́ẹ̀ni. Nítorí orúkọ mi jẹ́ orúkọ tí ó jẹ́ orúkọ tó wọ́pọ̀. Yàtọ̀ sí yẹn, mo tún ti ṣe ìwádìí lórí ìtumọ̀ rẹ̀. Fún ìdí èyí, mo mọ ìtumọ̀ orúkọ mi.

Ní gbogbo ìgbà tí mo fi wà ní ilé ẹ̀kọ́, kò sí ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ẹ̀kọ́ rí. Ilé ìkàwé mi ò kí n kẹ́yìn lọ nítorí àwọn òbí mi jẹ́ àwọn tí ó, ó jẹ wọ́n ní àmójútó ọmọ púpọ̀. Kò sí ọjọ́ tí mo le sọ wípé mo kẹ́yìn lọ sí ilé ẹ̀kọ́ rí, nítorí àwọn òbí mi ò ti è ní gbà fún mi. Páápàá ìyá mi, wọn ò ní gbà pé kí n má ṣe rindìn rindìn ní ilé tí n bá jí. Mo gbọdọ̀ já fáfá, kí n ṣe gbogbo nǹkan kí nǹkan tí mo bá fẹ́ ṣe, kí n dẹ̀ lọ lásìkò tó yẹ kí n lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Orin kíkọ máa ń mú orí èèyàn wú. Páapa jùlọ, tí bá jẹ́ pé èèyàn tó mọ orin kọ jù, mo fẹ́ràn rẹ̀, mo dẹ̀ mọ orin kọ. Pápa jùlọ, mo tún wà ní ẹgbẹ́ akọrin ní ilé ìjọsìn mi. So, eleyii fún mi ní àǹfààní láti máa kọ orin, mo mọ orin kíkọ, inú mi dẹ̀ máa ń dùn.

Mii tíì ní ibi iṣẹ́ ti ara mi tí mo fi lè sọ wípé mo fẹ́ yan alábàáṣiṣẹ́ pọ̀. Ṣùgbọ́n èmi gbàgbọ́ wípé kí èèyàn tó lè yan alábàáṣiṣẹ́ pọ̀, Eeyan máa wo bí ó ṣe kójú òṣùnwọ̀n tó, bó ṣe lè ṣe dáradára ní ipò kípò tí èèyàn bá fẹ́ gbà sí, àti bí òun fúnra rẹ̀, bó ṣe máa mú ìlọsíwájú bá ilé iṣẹ́ yẹn. So mi ò tí-- fún ìdí èyí, mi ò tíì ní ibi iṣẹ́ ti ara mi. Ṣùgbọ́n ìgbàkúgbà tí mo bá ní tí mo dẹ̀ fẹ́ gba alábàáṣiṣẹ́ pọ̀, àwọn ohun tí mo máa rò kí n tó lè gbàniyàn niyen.

Mi ò ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ kankan báyìí. Tí n bá dẹ ni mo máa lò ó. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ṣùgbọ́n tí èmi fúnra lára mi bá ní, mo máa lò ó.

Mi ò tí ì fi ìgbà kankan gún wọ inú ọkọ̀ akẹ́rù, mi ò tí ì gún ọkọ̀ akẹ́rù rí. Mi ò tí-- ọkọ̀ tí mo máa ń kó náà ni a kó èrò, eleyí tó jẹ́ ọkọ̀ gbogbogbò tó ń kó èrò gbogbogbò. Mi ò tí-- ní ojú òpópónà, mi ò tí ì wọ ọkọ̀ a kó ẹrù rí.

Ìbéèrè yóò fi bẹ́ẹ̀ yemi tó. Kí ìgbà tí mo máa ń fà? Mi ò fi, ò ìbéèrè yóò yemi tó. Mi ò mọ̀ nípa ìbéèrè yìí rárá. Mi ò mọ̀ nípa rẹ̀. Ẹ má bínú.

Bẹ́ẹ̀ni mo ti dúró, bẹ́ẹ̀ni mo ti dúró lílò rẹ, ó ti ẹ jù ọjọ́ kan lọ gan, pàápàá ó tó bí ọ̀sẹ̀ kan ní ìgbà tí mo ṣe alábàápàdé àwọn alọ́ ni lọ́wọ́ gbà ní ọjọ́ burúkú èṣù gbomimu tí mò ń lọ sí ibi iṣẹ́ mi yẹn, tí mo ṣe alábàápàdé òun tí mo rin arinfẹsẹ̀sí ẹ, ìgbà yẹn ojú mi ó rí tó tó di wípé mo ní ìmíì.

Bẹ́ẹ̀ni mo lè kọ orin kélé, mo dẹ̀ tún lè kọ orin lọ sókè náà nítorí mo wà nínú ẹgbẹ́ akọrin ní ilé ìjọsìn mi. Fún ìdí èyí kò sí irú orin tí wọ́n ò tíì kọ wa lé lórí. Wọ́n máa ń kọ́ wa ní ọ̀pọ̀ orin bí a ṣe le kọrin kélé, bí a ṣe le kọ orin tó máa ń mú ìpò rúru ọkàn wá, tó máa ń mú kí a bá Ọlọ́run làjà, tó máa ń mú oríṣi irúfẹ́ orin ni mo lè kọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àlọ́ apanilẹ́ẹ̀rìn. Ṣé è mo wípé, ẹ̀rín wà lára àwọn ǹkan tó máa ń mú kí inú ẹ̀yàn dùn, tó tẹ̀ máa ń jẹ́ kí ẹ̀yàn kó máa rẹwà síi lọ́pọ̀ ìgbà. Mo fẹ́ràn rẹ̀ gan. Mo fẹ́ràn àlọ́ apanilẹ́ẹ̀rìn. Ní ìgbà tí a wà ní kékeré, mo ní ẹ̀gbọ́n bàbá kan tó jẹ́ wípé àwọn ni wón máa ń sábà ṣe èyí fún wa. Tó bá ti di ọwọ́ alẹ́ lásìkò òṣùpá, wón máa kó wa jọ, wón máa pa àlọ́ oríṣiríṣi fún wa. Apanilẹ́ẹ̀rìn kí a máa rẹ́rìn-ín, gbogbo wa, inú gbogbo wa máa dùn nígbà tá a sì wà ní kékeré. Tí bá rántí ọ̀pọ̀ ẹ̀ nínú àwọn àlọ́ yìí, inú mi má ń dùn, ó dẹ̀ tun sì máa ń mú ori mi wú. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Mo máa ń ṣe ìtọ́jú ara mi. Bí mo ṣe ń ṣe ìtọ́jú ara mi ò pọ̀ púpọ̀ náà lọ títí. Ṣùgbọ́n kí n jí, kí n wẹ̀, kí n fọṣọ mi lásìkò tó yẹ, kí n fọnú tí aṣọ bá ti dọ̀tí, kí n fọ, kí n túnú ilé ṣe, kí n dẹ̀ wẹ̀ lásìkò, tí nǹkan tí mo fi ń wẹ̀, ọṣẹ ìwẹ̀ bá tán, kí n rà, àwọn ohun èlò tí mo fi ń túnra ṣe tó bá tán kí n rà, kí n dè jẹ oúnjẹ gidi lásìkò tó dáa, àwọn irúfẹ́ nǹkan tí mo fi ń ṣe ìtọ́jú ara mi ni eléyìí ó lọ títí pọ̀.

Ètò fún ìparí ọ̀sẹ̀, mi ò ní ètò púpọ̀ fún ìparí ọ̀sẹ̀ ju wí pé gbogbo àwọn iṣẹ́ ilé tó yẹ kí n ṣe láàárín ọ̀sẹ̀ tí mi ò ráyè fi ṣe nítorí iṣẹ́ àti fún ìdí òmí, òpin ọ̀sẹ̀ ni mo máa ń sábà ṣe é. Ní ìparí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn, màá tún lé ṣe, màá fọ ọ̀ṣọ́ ìdọ̀tí, màá ṣe gbogbo àwọn ohun tó yẹ kí n ti ṣe láàárín ọ̀sẹ̀ tí mi ò ráyè fi ṣe. Àwọn nǹkan tí mo máa ṣe nìyẹn, máa dẹ́ẹ̀ sí mi.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni wípé kí n ní ìmọ̀ kún ìmọ̀ lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Nítorí ibi tí ayé ń lọ yìí, ìmọ̀ orí íńtánẹ́ẹ̀tì ló, ló gbọ́dọ̀ ná ju, òun ló dẹ̀ wúlò jù. Eléyìí o kìn ṣe ìmọ̀ tó jẹ́ wípé ó máa kùtà, kò lè di òkuta. Láíláí, àwọn ìmọ̀ orí íńtánẹ́ẹ̀tì pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí èèyàn lè kọ́ tó dẹ̀ wúlò. Àwọn ìfojúsùn mi nìyẹn, àwọn èrò mi fún ọjọ́ iwájú nìyẹn.

Ọ̀pọ̀ ìgbà mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán bẹ́ẹ̀ yẹn. Ní ọ̀sán, kò kí ń sí ààyè láti jẹ oúnjẹ ọ̀sán. Ṣùgbọ́n àwọn ọjọ́ tí mo bá wà ní ilé tí mi ò bá lọ sí ibi iṣẹ́ nìkan ni mo máa ń ní àǹfààní láti sọ wípé bo yà mo fẹ́ jẹun ní ọ̀sán. Ṣùgbọ́n ọjọ́ tí mo bá wà ní ibi iṣẹ́, kò sí ààyè fún oúnjẹ ọ̀sán.

Àwọn ìṣòro tí mo bá ní ní ibi iṣẹ́ bí mo ṣe máa ń kojú wọn kò kí ń ju wípé kí n tọ àwọn tó jẹ́ ọ̀gá mi àti àwọn aládarí lókè, kí n tọ̀ wọ́n lọ. Kí n dè ṣàlàyé fún wọn àwọn ǹkan ìfojúsùn mi, wọn ìgbélékè tí mo ní, àwọn ǹkan tí mo máa ń ṣe nìyẹn láti yanjú tí n bá ní ìṣòro láti kojú wọn. Ntí mo máa ń ṣe nìyẹn.

Kọ́kọ́rọ́ mi, kò sí ibi kankan tí mo máa ń fi sí ju inú àpò ìgbé kọ́ mi lọ. Elétàmọ́ṣí báàgì tí n bá ti ń lọ sí ibi iṣẹ́, inú ẹ̀ ni mo máa ń fi sí. Ti ó bá dẹ̀ jẹ́ wípé àwọn ọjọ́ tí mo wà ní ilé, mi ò kí ń fi sí ibi kan ju pé kí ń fi kọ́ sí ẹnu ilẹ̀kùn lọ. Ibẹ̀ náà ni mo máa ń fi kọ́ sí.